Ìbéèrè sọ wípé, ṣe o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré nítorí wípé eré sísá wà lára ohun tí ara wa nílò láti wípé kó jí pípé. Àǹfààní eré sísá ò pọ̀. Ìkan lára rẹ̀ ní wípé tí ènìyàn bá ń sáré, a mú kí gbogbo àwọn egungun àti àwọn ẹran tó wà ní ara kí gbogbo wọn wà ní pípé. A jẹ́ kí egungun túbọ̀ lè máa dàgbà sí. Gbogbo ẹran tó wà ní ara gbogbo rẹ̀ kò ní ṣe jọ̀bọ̀ jọ̀bọ̀. Gbogbo ara won yen, a duro deede. Ere sisa o n ran okan lowo. A jẹ́ kí ọkàn kó lè, kó lè, kó lè ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ. Eré sísá tún wà lára àwọn ọ̀nà tí ènìyàn fi lè gbà ní owó. Nípa eré sísá, àìmọye àwọn eré ìje tí mo ti lọ, tí mo ti lọ sá eré ní àwọn eré orí pápá. Awon ere to se wipe o fun ni ni owo, to se wipe nigba ti eniyan ba sa ere yen to, to, to gba igba oroke, eni naa a le gba owo wale. Wọ́n máa fún irú ẹni bẹ́ẹ̀ ní ìfe èyẹ. Mo ti jẹ́, mo ti jẹ àǹfààní eré sísá nígbà tí mo sì wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nítorí pé a lọ fún eré ìje pẹ̀lú ilé ìwé mìíràn. Mo sá eré, ó dẹ́ ran mi lọ́wọ́. Wọ́n fún ilé ìwé mi ní ìfe èyẹ, wọ́n fún èmi náà ní owó, wọ́n fún mi ní ìwé, wọ́n tún fún mi ní abọ́ nígbà náà lọ́ùn-ún. Eré sísá ó ń ran ọmọ lọ́wọ́ láti lè dàgbà sí. Eré sísá ó tún máa ń jẹ́ kí ènìyàn ní àlàáfíà bó ti wu ó kere mọ́. Tí ènìyàn bá sáré, ara á bọ́ sí ipò, ọkàn ẹni náà á balẹ̀, ẹni náà a lè sùn dáadáa. Mo fẹ́ sọ eléyìí, mo tún fẹ́ fi eléyìí kùn ní wípé ẹni tí ó bá ń sá eré dáradára tó mọ eré sá kò ní ṣe òpó púpọ̀ láti kó tó lè rorún sùn nítorí wípé gbogbo ago ara rẹ̀ a ti sì nígbà tí ó bá sá eré náà tán. Eré yẹn ó máa ń ran ago ara lọ́wọ́ tó ṣe wípé láàárín wákàtí kan tàbí méjì tí ènìyàn bá sá eré tán tó bá bọ́ sí orí bẹ́ẹ̀dì, à, tó bá bọ́ sí orí ibùsùn rẹ̀, à, oorun dé nìyẹn. Nípa èyí, eré sísá ń ran ago ara wa lọ́wọ́. Ọ̀nà tí èèyàn tún fi lè gbà rí owó ni nípasẹ̀ eré sísá. Mo máa ń sáré.

Ìbéèrè sọ wípé, ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Èmi ee dédé ní ẹranko ọ̀sìn tí ó bá wúlò fún mi. Ìkan lára àwọn ẹranko ọ̀sìn tí mo ní ni ewúrẹ́. Ewúrẹ́ máa ń fúnni ní wàhálà láti tọ́jú, nítorí wípé kíni: etí wọn di wọn kìí gbọ́ràn. Àmọ́ àǹfàní ẹranko tó jẹ́ ewúrẹ́, ó, ó, ó wọ́pọ̀ dáradára. Ní di eyìí, ewúrẹ́ wà lára ẹranko ọ̀sìn tí mo ní. Àǹfàní ẹranko ọ̀sìn yìí ni wípé ó ṣe é pa jẹ, ó ṣe é pa jẹ, ó ṣe é, ó ṣe é tà. Tí ènìyàn bá dẹ̀ fi ara sí dáradára, ewúrẹ́ yìí ó máa ń, ó máa ń tètè bímo. A rí òmíràn nínú wọn tó ṣe wípé láàrín ọdún kan wọ́n á bímo lẹ́ẹ̀mejì. Láàrín ọdún kan tí mo dẹ̀ ń sọ yìí ẹ̀wẹ̀, wọn máa ń rí àkókò mìíràn tó ṣe wípé wọ́n á bí méjì tàbí kan bí mẹ́ta. Láàrín ọdún kan tá ń sọ yìí, a lè rí àǹfàní nínú ewúrẹ́ wa mẹ́ta tí a bá ní. Ká ti rí ìmíràn tó tún ti lé sí bi mẹ́fà tàbí mẹ́sàn-án. Ẹranko ọ̀sìn yìí ó ń ra'ni lọ́wọ́ dáradára. A sì ní àwọn ewúrẹ́ oríṣiríṣi tó ṣe wípé àwọ̀ oríṣiríṣi ló wà lára wọn. A rí èyí tó fi àwọ̀ jọ dúdú, a yí, a rí èyí tó fi àwọ̀ jọ funfun. Àǹfàní yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọ̀nà mí tí a fi tún lè, ti ewúrẹ́ sísìn fi jẹ́ àǹfàní ni wípé ó máa ń fúnni ní oore-ọ̀fẹ́ láti pàdé àwọn oníbàárà tó lè ranilọ́wọ́. Àwọn ẹranko ọ̀sìn mí ta tún ń sìn bí pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ náà ó wà lára àwọn nǹkan ọ̀sìn tó ṣe wípé ó fúnni láǹfàní torí a rí àwọn òmíì tó ṣe wípé tí wọ́n bá fẹ́ ṣe ètò, wọ́n máa ń wá pẹ́pẹ́yẹ kiri. Iyé tó bá ti pe pẹ́pẹ́yẹ, iyè ẹ náà ni wọ́n máa rà lọ́wọ́ ẹ̀. Èyí wà lára àwọn nǹkan ọ̀sìn tó ṣe wípé ó ń fúnni láǹfàní láti lọ́wọ́. A tún ní ẹlẹ́dẹ̀ lára àwọn nǹkan ọ̀sìn. Elẹ́dẹ̀ pé o, tí ènìyàn bá ń sin ẹlẹ́dẹ̀, a rí ẹlẹ́dẹ̀ tó ṣe wípé ó ń bí ọmọ mẹ́sàn-án lẹ́ẹ̀kan ṣoṣọ. Tí a bá fi ọkàn sí ẹlẹ́dẹ̀ sísìn dáradára, ẹlẹ́dẹ̀ pé, ẹlẹ́dẹ̀ jẹ́ ẹran tí ènìyàn le jẹ, ẹlẹ́dẹ̀ jẹ́ ẹran tí ènìyàn le tà tó ṣe wípé ènìyàn máa fi ní owó ní àpọ̀. Àmọ́ wàhálà láti sin ẹlẹ́dẹ̀ ó pọ̀ lọ jàń tíi rẹ́rẹ. Ohun ọ̀sìn dára dára.

Ìbéèrè sọ wípé ṣé o ti ṣìnà rí? Mo ti ṣìnà rí o, dáradára lọ́pọ̀ ìgbà. Láìmọye ìgbà àìmọye ìgbà tí ó ṣe wípé mo ti ṣìnà rí, tí ó ṣe wípé mo wá ní láti máa sun ẹkún. Mo rántí ìgbà kan tí mo ṣì kéré dáadáa tí mi ò tíì ju bí ọmọdún mẹ́fà sí méje. Àkókò ìgbà yẹn kò sí púpọ̀ lọ́wọ́ ìyá mi, torí bàbá mi ò dá sí wa lọ táratára. Màmá mi wá ní pé kí n gbé obì. Màmá mi máa ń ta obì. Wọ́n wá ní kí n gbé obì lọ sí ọjà ìloro. Mo bá gbé obì o, wọ́n lé obì yẹn ní oní náírà márùn-ún márùn-ún márùn-ún márùn-ún, oní náírà mẹ́wàá mẹ́wàá mẹ́wàá. Ológun náírà náà wà nínú tírè tí mo fẹ́ lọ fi ta obì. Bí mo ṣe fẹ́ máa lọ. Mo máa ń tẹ̀lé màmá mi lọ sí ọjà ìloro lẹ́ẹ̀kọ̀kan. Màmá mi wá ní kí n má kọjá ojú àdúgbò wípé torí mi ò tí mọ ọ̀nà ọjà ìloro dájú mo ní mo ti gbọ́. Bí mo ṣe wá ń kiri obì lọ, mo wá rántí tí màmá mi ní kí n má kọjá àdúgbò. Ó dáa, àwọn ènìyàn ń sáà ṣe ọmọ olóbì gbé obì ẹ wá oní náírà márùn-ún rà, oní náírà mẹ́wàá rà. Mo wáá rí pé mi ò ta ju ọ̀nà mẹ́ta ni obì tí mo gbé lọ. Bí mo ṣe wá, ènìyàn kan lára àwọn tó ń ra obì wá ní, "obì gòró tó ń tà yìí, àwọn málà tó wà ní ọjà ìloro, wọ́n máa ní ìfẹ́ sí i gidi o." Èmi wá ní, "ṣe wọ́n máa ń ní ìfẹ́ sí i ni? A ò ní wọ́n máa ń ra dáadáa." Mo wá ní ó dáa, kó nawọ́ sí ọ̀nà ọjà ìloro fún mi. Ó sá wá nawọ́ si. Mo bá mórí lé ọ̀nà ni mo báà lọ sí ọjà ìloro. Láìmọ̀ wípé ọ̀nà òṣìnlẹ̀ ni mo kọrí sí, mo wá ń rìn lọ sí inú nínú nínú nínú nínú. Ìgbà tó wá yá, ọ̀nà wá dàrú mú mi lójú. Mi ò wá lè padà sí ọ̀nà ilé. Mi ò mọ ibi tí mo fẹ́ yà sí mọ́. Mo ṣe wá dé àárín igbó kan nìyẹn. Mo bẹ̀rẹ̀ sí i wá ń sunkún pé ọmọ olóbi ti sọnù o. Mi ò tíì jọ ọmọ ọdún méje nígbà tí mò ń sọ yìí. Ọmọ olóbi ti sọnù o. Ọmọ olóbi ti sọnù. Mo o sunkún sunkún sunkún ni mo wá rí bọ̀dá kan tó jáde nínú igbó tó lọ yàgbẹ́. Lo bá ní, "ìwọ ọmọ yìí ibo lo ti ń rìn bọ̀?" Mo wá sọ àdúgbò ibi tí mo ti ń rìn bọ̀ fún un. Ó wá ní inú igbó òṣìnlẹ̀ lo wà yìí. Ó wá sá mú mi. Ó mú mi jáde sí ojú ọ̀nà àdúgbò wa tí mo fi wá ń rìn padà délé. Mo sun ẹkún níjọ́hun. À, ó lágbára.

Ìbéèrè sọ wípé, ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Mo dẹ̀ sí tún fẹ́ràn kí n máa gbọ́ orin. Orin kíkọ jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí. Àwọn orin kan wà tó ṣe wípé ó ní ìmísí lára, tó ṣe wípé ó máa ń ran ni lọ́wọ́ láti lè wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà. Àwọn orin kọ̀ọ̀kan wà tó ṣe wípé mo máa ń nífẹ̀ẹ́ sí, mo máa ń nífẹ̀ẹ́ sí láti gbọ́. Àwọn akọrin kọ̀ọ̀kan náà wà tó ṣe wípé mo máa ń nífẹ̀ẹ́ sí láti gbọ́ orin wọn kí n dẹ̀ tún máa kọ́ náà pẹ̀lú wọn. Àwọn akọrin bí Tọ́pẹ́ Alabi, Omije Ojúmi, Simi, àwọn, àwọn akọrin bí Yínká Ayéfẹ́lẹ́. Inú mi máa ń dùn láti gbọ́ orin àwọn wọ̀nyí. Inú mi dẹ̀ máa ń dùn láti kọ orin wọn pẹ̀lú wọn, nítorí pé orin wọn ò ṣe lásán. Àwọn orin tó ṣe wípé èèyàn máa ń jèrè lára kíkọrin pẹ̀lú wọn ni. Mo dẹ̀ sì tún jẹ́ akọrin ní ilé ìjọsìn mi. Mo wà lára ìkan, mo jẹ́ ìkan lára àwọn akọrin ní ilé ìjọsìn mi. Orin kíkọ dára. Orin kíkọ ó ṣe ohun tó ṣe ni láǹfààní, ó ń ran ni náà lọ́wọ́, ó ń ran gògóǹgò lọ́wọ́ níbi ibi ọ̀nà ọ̀fun. Ó ń ran ni lọ́wọ́ láti lè túbọ̀ máa ní àlàáfíà sí. Ó ṣé ó sì ń ran ni náà lọ́wọ́ níbi tí èmí wa ti ń jáde. Tí ènìyàn bá kọrin, a jẹ́ kí eeyàn lè mí dé lẹ̀. A dẹ̀ mú, ó dẹ̀ máa ń mú inú ènìyàn, ó máa ń mú inú ènìyàn dùn. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé àwọn ǹnkan kan wà tó ṣe wípé mò ń là kọjá. Tó ṣe wípé nígbà tí mo bá kọrin, inú mi á dùn, ọkàn mi a padà gbé sókè. Mi ò ní ronú, mi ò ní dààmú. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí mo bá kọ àwọn orin ẹ̀mí, ó máa ń rán mi lọ́wọ́ láti ti lè túbọ̀ súnmọ́ Ọlọ́run. Àwọn orin bí orin inú ìwé mímọ́, àwọn máa kọjá mi olùgbàlà. Nígbà tí ènìyàn bá ní àwọn ìlà kọjá kankan, àwọn orin wọ̀nyí ó máa ń ran ènìyàn lọ́wọ́, ó máa ń mú ènìyàn súnmọ́ Ọlọ́run, ó máa ń mú ènìyàn mọ̀ wípé Ọlọ́run kò gbàgbé ẹni. Orin kíkọ, mo fẹ́ràn rẹ̀ dáradára. Orin kíkọ, mo nífẹ̀ẹ́ rẹ̀. Ọ̀pọ̀ ìgbà ní wípé tí ènìyàn bá kọrin, gbogbo ìlà kọjá ẹni, a wá dàbẹ́ ni wípé Ọlọ́run ti tètè dàsí. Nítorí ní inú ẹ̀yìn ni Olúwa ń gbé. Tí a bá kọrin ìyìn sí Ọlọ́run tó dá wa, tí rẹ̀ ni à wa, a gbọ́ àdúrà wa. Ọ̀pọ̀ ìgbà ni ọ̀rọ̀ wa gan ò nílò àdúrà. Tó ṣe wípé tí a bá kọrin si, a gbọ́ wa ní kankan.

Ìbéèrè sọ wípé, nígbà wo ni o máa ń gé irun rẹ? Mo lè sọ wípé irun gígé, ó ṣe pàtàkì fún ènìyàn láti rẹwà sí. Mo máa ń gé irun mi ní ẹ̀ẹ̀méjì lóṣù. Kí ni ìdí tí mo fi máa ń gé irun mi lẹ́ẹ̀ẹ̀méjì lóṣù? Ni wípé tí irun mi bá ti lè kún, gbogbo ojú mi máa wá dàbí ẹni wípé wọ́n mú mi ti ènìyàn ni. Ojú mi á wá dàbí ẹni wípé kò dán mọ́rán. Àwọn ènìyàn a ti ẹ máa bèèrè lọ́wọ́ mi lọ́pọ̀ ìgbà wípé, kí ló ṣe mí? Ẹlòmíí a bèèrè wípé, ṣàráà mi ò yá ni. Ẹlòmíí gan tún máa bèèrè wípé, ṣé ebi ló ń pa mí tí ojú mi fi ru bí elé? Tí mi ò bá gé irun mi ní ẹ̀ẹ̀méjì lóṣù, láàrín ọ̀sẹ̀ méjì ni mò ń sọ yíyọ. Tí mi ò bá gé irun mi, ojú mi máa dàbí ẹni wípé ṣe ni ìyá ń jẹ mí. Àì máa gé irun mi gan, ara mi a ti máa sọ fún mi wípé, mo nílò láti gé irun mi torí ó ti wá di bárakú. Ó ti mọ́ mi lára láti máa gé irun ní ẹ̀ẹ̀méjì lóṣù. Tí mi ò bá tìẹ́tí gé ní ọ̀sẹ̀ tó yẹ kín gé gan, ẹni tó máa ń bá mi gé irun mi a ti máa sọ wípé, à, ṣé ẹ ni wá gé irun yín? Kótó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ń bèèrè wípé ṣé ebi ló ń pa yín? Tàbí ìyá ló ń jẹ yín tí ẹ fi gé irun? Irun gígé yìí ó máa ń-- ó ṣe pàtàkì. Nítorí wípé wọ́n ń mú irun ní àlàáfíà. Ìṣàlẹ̀ irun a jẹ́ kí àlàáfíà débẹ̀. A jẹ́ kí atẹ́gùn kó wọ ìṣàlẹ̀ irun. Irun gígé ó ṣe ara lóore. Irun gígé ò nígbà kí iná orí kó wọ inú orí. Kò nígbà kí iná orí kó dúró sí inú orí. Ó máa ń fún ni láǹfàní láti lè fi ọṣẹ fọ orí dáradára. Irun gígé ṣe àǹfàní náà nípa ti wípé, a lè fi, ẹ́ẹ́, orí tí a fi ń pa orí tàbí ìpara tí a fi ń pa orí, a lè fi pa dáadáa. Ìpara yìí á lè dé ìṣàlẹ̀ orí, á lè dé ibi gangangan níbi tí irun tiń wu jáde. A jẹ́ kí ara ènìyàn balẹ̀. Gbogbo oun tó bá yẹ kó ṣe irun láǹfàní, a jẹ́ kí ènìyàn lè fi pa, a dẹ̀ lè dúró sí inú ẹ̀. A wá jẹ́ kí ènìyàn kó wà ní àlàáfíà. A jẹ́ kí ojú ènìyàn lè dán. Ẹ̀ẹ̀méjì lóṣù ni mò ń gé irun mi. Ó de ṣe àǹfàní fún mi.

Ìbéèrè sọ wípé, kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò ọwọ́o rẹ? Àpò ọwọ́ mi bí mo ṣe wà yìí, à ń pè ní àpamọ́wọ́. Nínú àpò ọwọ́ mi, mo ní gègé síbẹ̀. Gègé yìí mo máa ń mú kiri torí ìgbà tí mo bá fẹ́ yà sí ilé ìwò ìfowópamọ́ láti lè tètè kọ àwọn nǹkan tó yẹ kí n kọ àti láti lè tètè gba owó jáde. Gègé yìí lọ́pọ̀ ìgbà ó máa ń fún mi ní wàhálà láti rí tí mo bá fẹ́ sáré kọ nǹkan fún ènìyàn ní ìgboro. Bóyá mo fẹ́ kọ, ẹ́e, òògùn fún ènìyàn, mà ṣẹ̀ṣẹ̀ máa wá gègé kiri. Nínú àpò ọwọ́ mi, mo ní owó sínú ibẹ̀. Owó yìí náà ó ń ṣe mí láǹfààní láti lè ra àwọn nǹkan tí mo bá fẹ́ rà ní ọjà tí mo bá fẹ́-- tí mo bá sáré yà sọ́jà. Mi ò ní lílò láti ṣẹ̀ṣẹ̀ máa wá báǹkì kiri. Kìí ṣe pé bóyá owó tí mo ní náà sínú àpò pọ̀. Egberun bi mẹ́ta ló wà nínú àpò tó wà lọ́wọ́ mi. Nínú ẹgbẹ̀rún mẹ́ta yìí tí n bá ti è kọlu ọmọ ẹlẹ́yin, màá lè rí owó mú sílẹ̀ fún ọmọ ẹlẹ́yin wipe ó dà gbà éleyii dání o, tẹ̀lé mi délé. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí ènìyàn ò bá mú owó kankan dání sínú àpò ọwọ́ rẹ̀, àwọn ẹgbin kankan á máa ta lé irú ẹni bẹ́ẹ̀. Nínú àpò ọwọ́ mi, mo ní powder, èyí tí a fi ń kun ojú, ẹfun là ń pè ní Yorùbá. Ẹfun yìí ó máa ń jẹ́ kí n kójú mi dán tí ó bá ṣe wípé mo ti ṣe wàhálà lọ sí ìgboro tó ṣe wípé mo dẹ̀ sì wà ní ìgboro. Láti ìgboro bóyá mo fẹ́ yà sí ilé ìjọsìn ní ọwọ́ ìrọ̀lẹ́. Irú òní yii báyìí tó jẹ́ ọjọ́bọ̀, a máa yà sí ilé ìjọsìn bí aago márùn-ún láti lọ ṣe ìjọsìn. Nípa èyí, màá sáré fi ẹfun yìí, ẹfun ológe yìí, màá fi pa ojú mi, màá le-- ojú mi a lè jáde dáadáa. Nínú àpamọ́ ọwọ́ mi yìí, èyí àpò tó wà lọ́wọ́ mi yìí, mo ní gèlè sínú ẹ̀. Gèlè yìí mo máa ń fi bo orí tí n bá fẹ́ lọ sí ọjà. Bóyá tí mo bá lọ ìgboro tí mò ń wò pé ó yẹ kí n yà lọ́jà ra nǹkan bè, màá sáré mú gèlè yìí, màá we mó orí nítorí pé o, aà le wọ inú ọjà ní agbègbè ọ̀dọ̀ wa láì ṣe wípé a bo orí. So, ó ṣe-- nídi èyí ó ṣe pàtàkì láti mú gele gèlè yìí dání sí inú àpò tó wà lọ́wọ́ wa ní gbogbo ìgbà.

Ìbéèrè sọ wípé, ṣé o mọ̀ bí a ti ń pa ẹja? Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Eh, mo lè sọ ní oyè tèmi pé mo mọ̀ bí a ti, a ti ń pẹja ní ìwọ̀nba, ṣùgbọ́n kì í ṣe bí ẹni wípé mo mọ̀ ọ́n dára dára. Ni ìgbà tí a kéré a máa ń lọ sí etí odò pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa tí à mú okùn ẹja dání, à mú ìwọ̀n ẹja tá a mú dání àtún wá mú kòló. Taba ti lọ ṣà kòló dáadáa, àwa so mọ́ ìwọ̀n ẹja yìí, à a ju sọ́dọ̀. Taba ti wa rí wípé à ju sọ́dọ̀ tí ìwọ̀n yẹn wúwo lọ́wọ́, à wa fa ìwọ̀n yẹn pẹ̀lú okùn rẹ̀. A fa, a fa a sókè. Èyí ni wípé ìwọ̀n wa ó ti mú ẹja nínú odò. Àwọn wọ̀nyí, àwọn ọ̀nà wọ̀nyí kò ń ṣe àwọn ọ̀nà ta fi ń pẹja, eh, tó pọ̀, fún bóyá a fẹ́ lọ tà lọ́jà àbí nǹkan kan bẹ́ẹ̀ni, àbí ó ní, eh, ayẹyẹ ta fẹ́ ṣe. Eh, àwọn ọ̀nà tí a fi le gbà pa ẹja mìíràn tún wà tó ṣe wípé àwọn ìwọ̀n ńlá tó tóbi dáadáa, wọ́n máa ń-- a máa jù sí odò. Mo ti tẹ̀lé ìyá, ìyá mi lọ sí etí odò náà nígbà kan tó ṣe wípé mo wà lára àwọn tó bá wọn fa ìwọ̀n ẹja nígbà tí ìwọ̀n ẹja yẹn ti gbé ẹja tó pọ̀ ó ti gbe. Àwa wà lára àwọn tó báwọn fà á jáde ní àkókò yẹn. Á ìjọ yẹn náà mo fẹ́ lè ré skmi nítorí èmi ò mọ púpọ̀ nínú bí wọ́n ṣe ń pa ẹja ní àkókò yìí, èyí tí mò ń sọ yìí. Èmi ti di ẹja mú mio mọ wípé mòti di ìwọ̀n ẹja mú lókè. Èmi ò mọ̀ wípé bẹ́ẹ̀ ló wúwo tó. Bí mo ṣe fẹ́ tọ ọ sọ́dọ̀ ni mo rí eeyan kan fa ẹsẹ̀ mi padà. Ni ídi èyí àti pa ẹja ò rọrùn o. Tí a bá dẹ̀ tún pa ẹja wọ̀nyí tán àti gé àwọn ẹja wọ̀nyí gan, àìmọye ẹja, ọ̀pọ̀ ẹja ló ṣe wípé tó bá ta pìrì tó ta mọ́ yàn lọ́wọ́, a máa fún ni, a máa fún ni ní egbò. Ó tún ní biwọn ṣe ń di ẹja mú kó tó ṣe wípé wọ́n lè pa gan, tan lè fi-- kó tó di wípé wọ́n lè pa kan tó lè fi ṣe ọbẹ̀. Àti pa ẹja náà kò rọrùn, àti mú ẹja lọ́dọ̀ kò sì èyí tó rọrùn nínú gbogbo ẹ̀. Ṣùgbọ́n kò sí ohun ta fẹ́ ṣe nítorí pé ẹja ṣe ni láǹfààní, ó ṣe ni lóore ní àgọ́ ara, ó ṣe àgọ́ ara wa lóore. Ẹja a máa ń fún ni ní ẹ̀jẹ̀, a máa ń jẹ́ kí ara dán, a máa ń jẹ́ kí egun ẹni kó túbọ̀ dàgbà sí. Mo mọ bí wọ́n ṣe ń pẹja ní ìwọ̀nba tèmi.

Ìbéèrè sọ wípé, "ṣé wiFi rẹ dára tó?" bẹ́ẹ̀ni, wifi mi ó ódára, óyára dára dára. Inú mi dẹ̀ dùn wípé ó yára dára dára. Ayára bí àsá là n ni mo mọ̀ sí. Tó ṣe wípé ó fi ìgbé ayé mi rọrùn dára dára. Ó fi mí lọ́kànbalẹ̀ tààrà tààrà. Tó ṣe wípé mi ò ní lọ láti dàmú, láti má wá oun kan tàbí òmíràn ní orí íńtánẹ́ẹ̀tì kí n tó rí. Ó yára dára dára. Inú mi dẹ̀ dùn sí i. Àwọn tó ṣe wiFi èyí tí mò ń lò yìí, ah! Ojojúmọ́ ni mo máa ń gbàdúrà fún wọn. Nítorí wípé ó fi mí lọ́kànbalẹ̀, ó mú gbé ìgbé ayé irọrùn, ó mú mi lè lo ẹ̀rọ ayára bí àsá mi, ó mú mi lè lò láì dààmú, ó tún mú mi lè lo, ẹ́, fóònù ọwọ́ mi, èyí tí à ń pè ní, èyí tí à ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó mú mi lè lò láìsí fòyà, láìsí ìdààmú. Nítorí wípé wiFi mi kò fún mi ní wàhálà kankan. Ó ń ràn mí lọ́wọ́. Ó tún mú mi lo ẹ̀rọ amóhùnmáwòrán mi dára dára. Ọ̀pọ̀ ìgbà ni mo máa-- ni mo fẹ́ wo eré ìdárayá tó ṣe wípé kò ń ṣe eleyi, tó ṣe wípé mà ṣẹ̀ṣẹ̀ máa wá, ẹ́, ẹ́, àwọn nǹkan tàbí òmíràn kiri kí n tó lè rí eré ìdárayá tó wù mí tí mo bá ti lè tẹ̀ ẹ́ pẹ̀lú tẹlifíṣàn mi, èyí tí à ń pè ní ẹ̀rọ amóhùnmáwòrán. Kíá! Ó ti gbé eré ìdárayá tó dùn, ó ti gbé e jáde. Ó tún mú mi, ó tún mú mi ní àǹfààní láti lè pàdé àwọn ènìyàn ní orí afẹ́fẹ́. Ó jẹ́ kí n lè pàdé àwọn ènìyàn dára dára. Àwọn ọ̀rẹ́ mi tó ti pẹ́, àwọn ọ̀rẹ́ mi tó ṣe wípé wọn ò sí nítòsí mọ́. Ó mú mi pàdé wọn láìsí fòyà, láìsí ìdààmú. WiFi mi ó yára tó. Inú mi dẹ̀ dùn sí i. WiFi mi kò fún mi ní ìdààmú kankan. Bó ti wu okéré mọ́. Ó yára tó bí mo ṣe fẹ́, bí mo ṣe lérò, bí ó ṣe ń ṣe iṣẹ́ tí mo rán. WiFi mi dára, ó yára tó. Inú mi dẹ̀ dùn sí i gbogbo ìgbà. Ó ń jẹ́ kí n ní àǹfààní láti lè ṣe gbogbo ohun tó bá yẹ kí n ṣe láìsí ìdààmú, láìsí wàhálà. WiFi mi yára dára dára. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀.

Ìbéèrè sọ wípé, ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Kí ni ìdárayá jẹ́? Ìdárayá jẹ́ ọ̀nà tó ṣe wípé a fi le mú inú ọmọ ẹni kejì wá dùn, tí a fi le mú ọmọ ẹni kejì wá rẹ́rìn, tí a dẹ̀ tún fi le mú ọmọ ẹni kejì wá kọ́gbọ́n láti ara ìdárayá wa. Èmi wà lára àwọn tó máa ń ṣe eré orí ìtàgé ní ọ̀pọ̀ ìgbà tó bá ṣe wípé a fẹ́ ṣe irú rẹ̀ ní ilé ìjọsìn. Eh, mo máa ń ṣe, mo máa ń sábà ṣe bàbá tó bá ti ṣe wípé wọ́n wá ènìyàn tó ṣe wípé ó fẹ́ ṣe bàbá nínú eré ìdárayá tí orí ìtàgé tí à ń sọ ọ̀rọ̀ rẹ̀ yìí. Eré ìdárayá a máa mú ni kọ́gbọ́n, a máa mú ni túbọ̀ ní ìmọ̀ si, a tún máa mú ni ran ẹni kejì lọ́wọ́ láti lè rẹ́rìn. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé tí mo bá ṣe èrè orí ìtàgé tèmi tán gan, tó ṣe wípé tí mo báà ń padà tún wò ní orí bóyá ẹ̀rọ tí wọn fi gba ohùn rẹ̀ sílẹ̀, tí wọn fi ṣe àwòrán rẹ. Èmi fúnra mi gan, màá tún máa dánìkan rẹ́rìn wípé, ẹ́ ẹ̀, ṣe wípé mo lè ṣe eré ìdárayá tó tó eléyìí fún ìjọ Ọlọ́run? Ọ̀pọ̀ ìgbà náà ni ìdárayá tún pín sí bóyá a fẹ́ ṣe, a fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe wípé a máa mú ni rẹ́rìn. Ọ̀pọ̀ ìgbà ni a máa ṣe eré ní ibi iṣẹ́ wa tó ṣe wípé àwọn tó ṣe wípé aláìsàn ni wọ́n, tó ṣe wípé wọ́n ti ẹ̀ n retí ikú wọn gan. Ni àìpẹ́ tí a bá ṣe àwọn ìdárayá wọ̀nyí fún wọn, wọn á tún rẹ́rìn, wọn á gbàgbẹ́ ìṣ-- wọ́n á gbàgbé ìṣòro wọn. Ọ̀pọ̀ ìgbà náà ni tó ṣe wípé tí aláboyún bá fẹ́ bímọ, a kọrin fún wọn, a ṣe ìdárayá fún wọn, inú wọn á tún dùn, wọ́n á tún gbàgbé gbogbo ìlà kọjá wọn ní wákàtí náà. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé tí abá ṣe ìdárayá fún olóyún nígbà tí ó bá bí ọmọ tán aá fún wa ní owó, aá dúpẹ́ ní ọwọ́ waá. Tí a bá tún pàdé irú ẹni gan-an náà bẹ́ẹ̀ nígboro, á tún máa wá sọ fún wa wípé, "àáà, mọ́mì ẹ ṣe ọjọ́ o. A mi ò lè gbàgbé yin o." Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn. Ìdárayá náà tún máa ń ràn yan lọ́wọ́ láti lówó nítorí pé ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé tí wọ́n bá ṣe, tán bá fi, tán bá ya àwòrán ẹni náà, wọ́n á rí ènìyàn tó ṣe wípé á fẹ́ran irú ìdárayá bẹ́ẹ̀ tá bere wípé, "à, irú ẹni yìí mo fẹ́ kó wá ṣe ìdárayá fún mi, wípé màá fún irú ẹni náà bẹ́ẹ̀ lówó." Nípa ti èyí, ìdárayá a máa fún ẹni lówó. A máa mú inú ẹni, inú ẹni dùn, a máa mú inú ẹni yá.

Ìbéèrè sọ wípé, "Ṣé o ní orúkọ ìnagijẹ?" Orúkọ ìnagijẹ ti-- bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ tí wón mọ̀ mí sí ni Ọmọga. Kí ni ǹkan tan ń pè ní ìnagijẹ? Ìnagijẹ jẹ́ orúkọ tó ṣe wípé kò ń ṣe orúkọ tí bàbá àti ìyá sọ ọmọ. Tó ṣe wípé àwọn alábàgbé tàbí aládùúgbò tàbí àwọn ará ilé ìwé tàbí àwọn ará ibi iṣẹ́ tó fún ẹni, tó ṣe wípé ẹni náà gan, ó ti wá mọ ẹni náà lára tó ṣe wípé tí wọ́n bá pè, á ti wẹ̀yìn tán, á ti da ẹni náà gan lóhùn tán kó tó wá rí wípé, "À! Orúkọ mi dẹ̀ kọ́ nìyẹn o." Tó ṣe wípé ó ti wá mọ lára. Àwọn orúkọ ìnagijẹ mìí wà tó ṣe wípé a máa dùn mọ́ ni nínú. Tó ṣe wípé tí wọ́n bá pe ẹni náà ní irú orúkọ náà, inú rẹ̀ a dùn ara rẹ̀ a yá gágá. Irú èmi báyìí tí wọ́n bá pè mí ní Ọmọga, inú mi máa ń dùn nítorí pé mo ga. Àìmọye àwọn tó ń wá irú gíga tèmi tó ṣe wípé wọ́n-on rí. Ni ìdí èyí, èmi fẹ́ràn orúkọ ìnagijẹ tèmi. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí wọ́n bá fún ẹlòmíràn ní orúkọ ìnagijẹ bí i orúkọ ìnagijẹ gbéwiri tàbí tan fún ní orúkọ ìnagijẹ olórí ńlá, inú ẹni náà kò lè dùn púpọ̀. Mo mọ ènìyàn kan tan fún ní oríkanbọ̀dí ní agbègbè mi tó ṣe wípé ẹnikẹ́ni tó bá pe ẹni náà ní orúkọ ìnagijẹ yẹn, ó lè lé ẹni náà wọlé, kó lu ẹni náà mọ́ yàrá. Orúkọ ìnagijẹ ní ọ̀pọ̀ ìgbà, ó ń ṣe ni láǹfààní. Tó ṣe wípé ní agbègbè tó ṣe wípé o ò tí fẹ́ kàn mọ orúkọ ẹ. Tó bá sọ fún ènìyàn wípé, "À! Ẹ pè mí ní Ọmọga ní àkókò yìí, màá dá yín lóhùn." Kò ní jẹ́ kí àwọn tó ṣe wípé wọ́n fẹ́ ṣe ni ní jàmbá kó mọ kúlẹ̀ kúlẹ̀ orúkọ tí ẹni náà ń jẹ́. Orúkọ ìnagijẹ nígbà mí ò máa ń bu ọlá fún ènìyàn. Mo mọ ènìyàn kan tó ṣe wípé Mẹ́sídiísì ná sọ, ìgbàtí àwọn òyibó wá sí agbègbè wọn, wọ́n kò òun náà ń kọjá ara àwọn arákùnrin tó wà ní àdúgbò wa ni. Ni ọ̀rẹ́ rẹ̀ bá pé Mẹ́sídiísì, ni àwọn òyìnbó yẹn wá ní kí ni ń jẹ́ Mẹ́sídiísì? Wọ́n wá ní orúkọ ìnagijẹ tan fún ni. A dẹ̀ rí i wípé àwọn òyìnbó yìí nígbà tí wọ́n ń lọ, wọ́n bùn lówó nítorí pé wọ́n sọ wípé ó ń polongo, mọ́-- ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí àwọn ń ṣe ní ilé iṣẹ́ wọn. Wọn bùn lówó, wọ́n fún ní ẹ̀bùn wípé ó ń jẹ́ Mẹ́sídiísì. Orúkọ ìnagijẹ a máa ní àǹfààní, ìmíràn kò ní ní àǹfààní, a máa ṣe ìjàmbá fún ni. Orúkọ ìnagijẹ tèmi ni Ọmọga. Kọ́lọ́run jẹ́ kí ó ní èrì fún mi.

Ibéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi dán mọ́rán, nítorí wípé ọmọlúwàbí náà ni èmi. Tí ọmọ bá dẹ̀ tíi ọmọ tó bá ti mọ ọwọ́ wẹ̀, òun ló máa ń bá àgbà jẹun. Àti ọ̀gá àti, èyí tó wà ní abẹ́ mi, gbogbo wa la jọ ń ṣe ìṣẹ́pọ̀ pẹ̀lú ìfẹ́, pẹ̀lú àlàáfíà, pẹ̀lú ìrọ̀rùn. Tí ènìyàn bá ti lè fi ìwà ìrẹ̀lẹ̀ mọ́ ọmọlúwàbí ẹ, kò sí ohun tó ní kí ẹ̀yàn má bàá ènìyàn ṣe iṣẹ́ papọ̀ láìsí ìjà, láìsí wàhálà. Ó dẹ́ rọni lọ́rùn láti wà ní àlàáfíà pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀. Tí ènìyàn bá ti ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, gbogbo alábàáṣiṣẹ́pọ̀ là á ní ìfẹ́ ẹni náà. Èmi ní ìwà ìrẹ̀lẹ̀, kò sí ọmọdé tí mo rí fín, kò sí àgbàlagbà tí mo, tí mo ṣe, oun tí mo ṣe àwàdà sí. Tó ṣe wípé bóyá mo, mo gbójú sókè mọ́, tàbí tí mo sọ ìsọkúsọ sí. Gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, gbogbo wa la jọ rí ara wa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò. Ọmọdé mọ ààyè rẹ̀, àgbàlagbà náà mọ ààyè wọn. Ni idí èyí, láti bá alábàáṣiṣẹ́pọ̀ wà ní àlàáfíà, a gbọdọ̀ mọ àwọn nǹkan tí wọ́n fẹ́, a gbọdọ̀ mọ àwọn nǹkan tí a ò fẹ́. Ẹlòmíràn wà tó ṣe wípé wọ́n fun lórúkọ inágijẹ, tó ṣe wípé inú bí. Tó bá sọ wípé à, èmi ò fẹ́ orúkọ inágijẹ tí ẹ fún mi yìí, kí óníkálukù ko kí ọwọ́ ọmọ rẹ̀ báṣọ. Tí ọ̀gá wa náà tó bá sọ wípé èmi ò fẹ́ kí ẹ máa pẹ́ dé, èmi ò fẹ́ kí ẹ máa sá kúrò ní ibi iṣẹ́. Gbogbo òfin wọ̀nyí tí a bá ti pamọ́, àlàáfíà ni àti gbogbo àwa alábàáṣiṣẹ́pọ̀ tí a máa gbé. Tó bá dẹ̀ ní ohun tí a ń là kọjá, tí a bá ti ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa, gbogbo wọn ni wọ́n á le wá láti ran irú ẹni náà lọ́wọ́. Tó bá ṣe owó ni ẹni náà nílò, ọ̀pọ̀ ìgbà tí ẹni mo wà ní ipò tó ṣe wípé mo nílò owó, torí pé mo ní ìbáṣepọ̀ tó dára, ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, gbogbo wọn ni wọ́n dá owó nígbà náà tí wọ́n kó fún mi. Dìgbà tí èmi náà tí mo fiwá rí, dá padà fún wọn. Tí ó bá ní ibi gan tí mo fẹ́ lọ, tí mo nílò láti tọrọ ààyè, àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi náà ni wọ́n a máa ṣe iṣẹ́ yìí tó yẹ kí n ṣe, tí wọ́n a máa ṣé dè mí. Ó rọrùn láti wà ní ìgbé ayé àlàáfíà àti ìbáṣe, ìgbé ayé àlàáfíà pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀. Kí ènìyàn máa ní ìwà tó dára sí àwọn alábàáṣiṣẹ́pọ̀, ìwà rere, òun ni ẹ̀ṣọ́ ènìyàn.

Ìbéèrè sọ wípé, ṣe o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò nítorí wípé, ẹ, ó máa ń ran ni lọ́wọ́ láti lè ní orúkọ rere. Tí ènìyàn bá ń dé ní àkókò, ó máa ń fúnni ní iyì láwùjọ. Kìí jẹ́ kí wọ́n sọ ìsọkúsọ sí ènìyàn, kìí jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀gbin sí ènìyàn. Tí wọ́n bá pe ìpàdé ní aago mẹ́jọ, ó máa ń ṣe pàtàkì kí ènìyàn dé bẹ́ẹ̀ ní ìṣẹ́jú díẹ̀ sí aago mẹ́jọ tàbí kí ẹni náà dé ìpàdé náà ní aago mẹ́jọ geerege. Láìsí èyí, ẹni náà ò lè ní iyì ní àwùjọ. Ènìyàn tó bá pẹ́ dé ìpàdé tí wọ́n bá ti sọ̀rọ̀ sílẹ̀ lọ́ rẹpẹtẹ kó tó dé, tó bá bèrè ìbèèrè, kò sí ẹni tó máa dá lóhùn àbí kí wọ́n kọ́kọ́ dáàmù irú ẹni bẹ́ẹ̀, kí wọ́n kọ́kọ́ gbé ọ̀rọ̀ kan, kọ́kọ́ sọ ọ̀rọ̀ burúkú sí wípé, "àáá", nígbà tó ò ní dé lágo tó yẹ kó dé. Gbogbo ìbéèrè tó bèrè wọ̀nyí, òun la ti sọ sẹ́yìn. Lọ bá ènìyàn tí ó tètè dé kó máa ṣàlàyé fún ẹ. Irú ẹni náà, inú ẹ̀ ò lè dùn, ara ẹ̀ ò lè yá gágá títí tó máa fi parí ìpàdé yẹn. Ó ipẹ́, a ti tètè dé ibi ìpàdé ní àkókò ó sì ń fúnni ní iyì, ó sì ń ran ni lọ́wọ́ lọ́pọ̀lọ́pọ̀, ó dẹ̀, ó sì ń yọni ní inú ewu. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé ẹni tó bá ń dé ní àkókò, tó bá pẹ́ dé ní ìwọ̀nba, àwọn ènìyàn ti máa sọ wípé, "àh! Kìí ṣe irú ẹni yìí ló máa ń pẹ́ dé". A ní ohun kan tó ń da dúró tó ṣe wípé nígbà náà tí wọ́n bá bèrè lọ́wọ́ rẹ̀ tàbí tí wọ́n ṣe ìwádìí, wọn a ti mọ̀ wípé ǹkan kan ló daa dúró tí ó ṣe tètè dé ibi tó yẹ kó dé ní àkókò. Irú bó ṣe lè yọni ní ewu ni wípé ẹni tó máa ń tètè dé ìpàdé tàbí dé ibi iṣẹ́, tó bá ní ohun tó ṣe, wọ́n á ti tètè rán ènìyàn lọ sí sàkání ibi tó wà kí wọ́n lọ wo ohun tó ṣe wá. Nípa ti èyí, tó bá ní ewu tí irú ẹni bẹ́ẹ̀ wà, a ti tètè lè gbé irú ẹni náà jáde. Ṣùgbọ́n tó bá ṣe ẹni tó ṣe wípé ó máa ń pẹ́ dé ni, wọ́n á ní bẹ́ẹ̀ ló ṣe ń ṣe. Bẹ́ẹ̀ ló ṣe ń ṣe kò jẹ́ kan mọ̀n ọ́jọ́ tí Rebecca dákú ní tòótọ́. Nípa ti èyí, ká máa dé ní àkókò. Ó ṣe pàtàkì o. Ó dẹ̀ bu iyì kún ọmọlúàbí ènìyàn. Ó bu iyì kúnni ní àwùjọ kí ènìyàn máa tètè dé ìpàdé tàbí dé ibi iṣẹ́ tàbí dé ilé ìjọsìn. Ó bu iyì kúnni, ó ń fúnni ní ìbùkún.

Ìbéèrè sọ wípé, nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbàkúgbà tí mo bá ti rí wípé ohun tó tọ́ka sí wípé epo ọkọ̀ mi ti lọlẹ̀ ni mo máa ń ra epo sí. Ó ní ohun itọ́ka tó wà ní ojú ibi tí a ti máa ń wa ọkọ̀. Ohun tọ́ka yìí ó ṣe pàtàkì kí ó wà ní ojú wípé ó ń ṣe iṣẹ́ dáradára. Ohun itọ́ka yìí ó ní àwọ̀ aláwọ̀ pupa. Ohun itọ́ka yìí ló ti máa máa rìn tí a bá ṣe ń lo epo ní ojú ọ̀nà tí a bá ṣe ń rìn. Ohun tọ́ka yìí la máa sọ fún wa ibi tí epo wa dé. Bóyá ní ojú mẹ́wàá ni tàbí ó kú ojú márùn-ún kí epo tán. Àìmọye ìgbà ló ṣe wípé ohun itọ́ka yìí a ti máa sọ fún wa wípé epo ku, ó ye bá, ó ye ìwọ̀n báyìí sínú ọkọ̀. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí a bá ti kọ̀, ta fi iyè sí ohun tọ́ka yìí, ọkọ̀ wa a dákú lójú ọ̀nà. Tó ṣe wípé à wa nílò láti ṣẹ̀ṣẹ̀ wá ẹni tá rán wa lọ́wọ́ ní àti ra epo sí inú ọkọ̀ wa sí inú ike mìíràn láti dà á sínú ọkọ̀ wa. Ìgbà mìíràn ẹwẹ̀, mo máa ń fi iyè sí ìgbà tí mo ti ra epo gbẹ̀yìn. Boyá ní ọ̀sẹ̀ tó kọjá ni. Mi ò ra epo rárá sí inú ọkọ̀ lóṣù. Mo máa ń ra epo tó ìgbà mẹ́sàn-án. Kídẹ̀ ni tí mo bá fẹ́ ra ní ìgbà mẹ́sàn-án, bóyá ó níbi tí mo rin ìrìnàjò lọ ló máa jẹ́ kí n lè ra tó ìgbà mọ́kànlá sí inú ọkọ̀. Iye ìgbà tí mo bá ra yí náà, ó tún wá jẹ ó tún wá di kókó bóyá oye tí mo rà sí inú ọkọ̀ ní àkókò náà. Bóyá ẹgbẹ̀rún mẹ́wàá ni mo rà sí inú ọkọ̀ ní ìrù ọ̀sẹ̀ yìí báyìí. Tó bá máa fi di ọjọ́ mẹ́ta sí, tó bá ṣe wípé mo rin ìrìnàjò, mo máa nílò láti ra epo mìíràn sí inú ọkọ̀ láàárín ọjọ́ mẹ́ta. So nígbà tí mo bá máa wá fi ṣe gbogbo ìṣirò iye ìgbà tí mo ra epo sí inú ọkọ̀, màá wá ríi wípé ó ti tó ìgbà mẹ́sàn-án. Tó bá ṣe pé mo rin ìrìnàjò léraléra, màá ra epo sí inú ọkọ̀ ní olówó ńlá tó ìgbà mọ́kànlá ní àárín oṣù. Ní ìgbà tí mo bá fẹ́ ra epo sí inú ọkọ̀, mo máa ń fi iyè sí àwọn agbègbè tó ṣe wípé epo wọn ti pé. Ní ìgbà tí mo bá fẹ́ ra epo sí inú ọkọ̀, ìgbà mìíràn ẹ̀wẹ̀, mo máa ń ra epo sí inú ọkọ̀ ní àárọ̀ kùtùkùtù nígbà tí èrò ò tíì pọ̀ sí ilé ibi tí a ti ń ra epo sí inú ọkọ̀.

Ìbéèrè sọ wípé ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? À, rárá o. Èmi ì jẹ́ kí fóònù mi gbóná rárá, rárá, rárá, rárá. Nítorí wípé ó léwu fún fóònù kó gbóná. Tí fóònù bá ti lè gbóná, a máa bẹ̀rẹ̀ síí ṣe ṣẹ́ kísẹ́. Tí fóònù bá ti lè gbóná, kìí jẹ́ kí fóònù ó pẹ́, tí a ti bàjẹ́. A ò pọ̀ ìgbà ni ó ṣe wípé ó yẹ ká lo fóònù wa fún bí ọdún méjì sí méta. Tí a bá ti lè gba ààyè fún fóònù wa táa ti lò jú tí ó fi gbóná, a tètè bàjẹ́. Báátìrì fóònù náà a tètè bàjẹ́ náà. Nípa ti èyí, èmi ì gbà kí fóònù mi ó gbóná rárá. Tí mo bá ti lè lo fóònù mi bóyá fún wákàtí méjì tí mo rí wípé a ti máa fẹ́ máa gbóná, tàbí tí mo rí wípé mo mú dání ó fẹ́ máa ṣe bákan, màá yá gbe sílẹ̀, àbí kí n pa fóònù mi. Tí mo bá ti pa fóònù mi tí mo tutàn, ara rẹ̀ á túbàlẹ̀ padà. Èmi ì gbà kí fóònù mi ó gbóná torí èmi ò lówó tí mo fẹ́ fi máa ra fóònù lọ́dọọdún. Èmi ò dẹ̀ lówó tí mo fẹ́ máa fi tún fóònù ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kìí gbóná o. Fóònù mi kìí gbóná, mi ì gbà kó gbóná. Tí mo bá ti rí wípé mo lò ó jù, ọ̀pọ̀ ìgbà ni màá ti tètè yá gbe sílẹ̀. Ní ìwọ̀nba ìṣẹ́jú tó ṣe wípé a tun ti padà sí ipò tí fóònù bá ti gbóná, wàhálà ni fún oní fóònù àti fóònù. Fóònù ń ṣe ohun tó yẹ ká, yẹ ká gbà kó máa gbóná lọ́wọ́ wa. Ọ̀pọ̀ ìgbà dẹ̀ ni ó yẹ ká máa wo ohun tí à ń fi fóònù wa ṣe. Ká lè mọ wípé, à, fóònù yìí ò, tí mo bá fi ṣe irú iṣẹ́ yìí, a pa fóònù mi lára. Àti wípé ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé a máa ń lo ìdáàbòbò tí ò dára fún fóònù, tó ṣe wípé a máa gbóná sínú. Táwà naa o ni fi yè si, àwa máa sọ wípé fóònù wa kò ṣe dáradára tó. Tí a bá ti lo ìdáàbòbò sí ojú fóònù wa tàbí sí ẹ̀yìn fóònù wa, a máa mú kó gbóná ní ọ̀pọ̀ ìgbà. Gbogbò ìwọ̀n yìí ni mo ti kọ́ ẹ̀kọ́ rẹ̀, tí ó dẹ̀ ti yé mi yékéyéké wípé kò dára kí fóònù máa gbóná nítorí pé ó léwu fún ẹni tó ń lo fóònù àti fóònù gan-gan fúnra rẹ̀.

Ìbéèrè sọ wípé ṣe o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ènìyàn tó ṣe wípé ó fọkàn sí ètò ǹkan. Gbogbo oun tí a bá ń ṣe tí ò bá lètò kìi já sí rere. Gbogbo oun tí a bá ń ṣe tí ò bá ní gbogbo ètò tó ṣe yẹ kó ṣe tò kò kí máa ń yọrí sí ayọ̀ tàbí inú dídùn. Ó ṣe pàtàkì láti fi sí ọkàn wípé oun gbogbo ta bá ń ṣe ó gbọdọ̀ lètò. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹni tí ó bá fẹ́ se ọbẹ̀, dandan ni kó lọ sí ọjà kó ra gbogbo èròjà tó fẹ́ fi ṣe ọbẹ̀. Tí ò bá lọ sí ọjà tó ra èròjà tó fẹ́ fi ṣe ọbẹ̀, kò sí ọ̀nà tó fẹ́ gbà láti rí èròjà tó fẹ́ fi se ọbẹ̀. A dẹ̀ tun rí wípé ẹni tó bá fẹ́ se ọbẹ̀ náà, ẹ̀wẹ̀, tí ó bá fẹ́ se ọbẹ̀ ata, tó bá kọ́kọ́ gbé omi kaná tí ó da ata sí kò lètò. Nítorí wípé dandan ni ká kọ́kọ́ gbé epo kaná ká fi àlùbọ́sà sí ká tó da ata sí inú epo tó ti gbóná. Láìsí ètò sí ọbẹ̀ ta fẹ́ sè, òbu ni ọbẹ̀ náà o. Àbí ẹni tí ó ṣe wípé ó ti kọ́kọ́ da iyọ̀ àti magí sí inú ohun ìsebẹ̀, ìkòkò ìsebẹ̀ rẹ̀ kó tó da ata sí, gbogbo oúnjẹ náà kò lè ní adùn kankan tó ṣe wípé ó lọ dáradára. Ẹni tó bá fẹ́ lọ sí ilé ìwé tí ò bá ní ètò fún ayé rẹ̀ kò lè lọ ilé ìwé, kò tí è lè ṣe rere jáde níbẹ̀. Ẹni tó bá fẹ́ ṣe rere láyé, a bẹ̀rẹ̀ náà níbi kékeré ni. Èmi fẹ́ràn ètò nítorí pé ètò a máa yọrí sí oun tó dára. Ètò ìsìn náà, bá bá lọ sí ilé ìjọsìn, a lè dédé sọ wípé kí àlùfáà bẹ̀rẹ̀ ìwàásù láìṣe wípé a kọ orin ìyìn sí Ọlọ́run, láìṣe wípé a kọ́kọ́ gbàdúrà ìbẹ̀rẹ̀ ìsìn kí ó tó di wípé a kọrin kọrin. Tí a kọrin bá kọrin, á ṣe ẹ̀kọ́ bíbélì kó tó wá di wípé a kọrin fún ìwàásù. Gbogbo nǹkan wọ̀nyí náà ló lètò. Ènìyàn náà tí ó bá fẹ́ ṣe ìgbéyàwó kò lè kọ́kọ́ sọ wípé aṣọ ìgbéyàwó lòún fẹ́ kọ́kọ́ rà kó tó di wípé ó rọkọ. Dandan ni a á kọ́kọ́ rọkọ náà kó tó di wípé ó ra aṣọ ìgbéyàwó. Gbogbo nǹkan ta bá ń ṣe ó gbọdọ̀ lètò, nítorí wípé ètò ni oun tó ń mú ni, tó ń mú ni yọrí tó ń fúnni ní iyì ní àwùjọ tó ń jẹ́ kí gbogbo nǹkan ta bá ṣe kó yọrí sí ìre àti ayọ̀. Tí a bá ti jẹ́ ènìyàn tó lètò, wọn ò ní fi ìlọ́ kú lọ̀ọ́ lọ wá. Àwa gan fúnra ra wa, a ní iyì láwùjọ. Ká ní ètò ní gbogbo oun tí a bá ń ṣe òun ló tọ́jú.

Ìbéèrè sọ wípé ṣe o fẹ́ràn-an jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn-an jíjó. Bí mo ṣe fẹ́ràn orin kíkọ, ni mo fẹ́ràn kí ń máa jó. Nítorí wípé ijó lẹ́sẹ̀ ẹni. Ó máa ń mú inú ènìyàn dùn. Ó máa ń mú inú ènìyàn yá. Ó máa ń mú ara ènìyàn yá gágá. Ijó ó dára nítorípé ara eré ìdárayá ni ijó jíjó. Ijó jíjó a máa ń fún ni ní owó sápò. Ọ̀pọ̀ ìgbà ni mo ti jáde tẹ̀lé màámi tí mo lọ sí, ẹhh, ibi tí wón ti ń ṣe ìsìnkú, tí wón wá ń kọ orin ìbílẹ̀ tó ṣe wípé èmi náà fi jó sí. Wón na owó sójú mi láwọn ọmọ olóòkú níjọ́hun. Inú mi dùn. Ayé ìgbà wọ́n yẹn mi ò tíì ju bíi ọmọ ọdún mọ́kànlá sí méjìlá. Èmi ṣà mọ̀o wípé wón ń lu ìlù gángan. Ìlù gángan dẹ̀ ré ẹni tó bá mọ tó bá fẹ́ràn ijó jíjó tí wón bá lè lu ìlù gángan léti ẹni náà, ẹni náà á jó dáadáa. Ijó jíjó ó máa ń mú ni ní orúkọ. Ó n mú nii mọ ènìyàn. Yàtọ̀ sí wípé ó fúnyàn ní owó. Ọ̀pọ̀ ìgbà ni ó máa ń mú kí àwọn tí ó ti rí ẹni tó ti ń jó ẹ́, tó ti rí mi tí mo ti ń jó níbi kan tá sọ wípé, "àhh! Obìnrin yẹn, àh! Ó ń jó dáadáa. Ọmọ tó ń lọ yẹn, ọmọ kékeré tó ń lọ yẹn, àh! Kòkòrò ni." Tan bá ti ń pe ènìyàn ní kòkòrò, kí ẹ mọ̀ wípé ó ń jó yaàtì ni ijó jíjó. Ijó jíjó dára púpọ̀ nítorí pé ó Sara lóore gan pàápàá. Nígbà tí ènìyàn bá jó tó láàgùn, inú rẹ̀ máa dùn. Gbogbo ara rẹ̀ á padà sípò tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó jó. Boya ẹni t'ẹ́yìn tíẹ ń dùn tẹ́lẹ̀ ni. Tó bá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó jó dáadáa tàbí tó jó pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ tó fò sókè tó ṣe gbogbo ẹ̀, àh, ara e á tò, ara ẹ̀ á bọ́ sípò. Kí ni èèyàn gbà tí ò bá jó? Kí ni àǹfààní pé èèyàn kan dúró kúndùnpú tí ò lè jó? Ijó jíjó náà ó ṣe ni láǹfààní tí a bá lọ sí ilé ìjọsìn. Mukulu múkẹ, màá jó fọ́'lọ́run-un mi. Ó tẹ́ mi lọ́run, kí n jó fọ́'lọ́run-un mi. Òkulu múkẹ, màá jó fọ́ lọ́run mi. Tí a bá jó fún Ọlọ́run, inú Ọlọ́run á dùn. Inú Ọlọ́run á yá sí wa. Inú Ọlọ́run á yọ́ sí wa. A wá fún wa ní nǹkan tókàn wa ń fẹ́. A fún wa ní nǹkan tókàn wa ń dà aníyàn si. Gbogbo nǹkan tá rò wípé kò lè ṣeé ṣe níwájú ẹ, nígbà tá bá jó níwájú Ọlọ́run, Ọlọ́run á gbọ́ gbogbo rẹ̀. A wá dá sí ọ̀rọ̀ wa. Èmi fẹ́ràn ijó jíjó. Mo lè lè jó dáadáa. Kòkòrò ni mí.

Ìbéèrè sọ wípé oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù kìíní. Oṣù kìíní jẹ́ oṣù tó jẹ́ oṣù àkọ́kọ́ nínú ọdún. Àwa ọmọ oṣù kìíní, àwa ni ọmọ tó ṣe wípé a ṣí ọ̀nà fún àwọn ọmọ tó ń bọ̀ ní oṣù tó kù. Inú mi dùn wípé wọ́n bí mi ní oṣù kìíní nítorí wípé àwa la máa ń kọ́kọ́ ṣe ọdún ìbí wa. Ọdún ìbí wa máa ń dùn, ó máa ń lárinrin nítorí wípé àwa la máa ń kọ́kọ́ ṣí ọ̀nà fún àwọn tí wón fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí míì ní oṣù tó tẹ̀le. Oṣù kìíní jẹ́ oṣù tó ṣe wípé àkókò tí ènìyàn máa ṣe ìpinnu fún ọdún tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Oṣù kìíní jẹ́ oṣù ìpinnu, oṣù ìdámọ̀ràn, oṣù ìdánìkanrò pẹ̀lú gbogbo ohun tí ó yẹ kí ènìyàn ṣe fún gbogbo ọdún náà kó tó yípo káríkárí. Àkókò oṣù ìbí mi ó jẹ́ oṣù tó ṣe wípé a máa ń ní oore-ọ̀fẹ́ láti jẹ́ ẹni ọ̀tọ̀. A máa ń rí àánú gbà gẹ́gẹ́ bí àkọsẹ̀jayé àwọn tó ní, tí ó-- tí a bí ní oṣù kìíní. Àkọsẹ̀jayé wa ó, ó dán mọ́rán. Ó jẹ́ èyí tó ṣe wípé ó dùn ni, ó dunni nínú. Àkọsẹ̀jayé wa máa ń jẹ́ ká jẹ́ orí ní gbogbo ibi táa bá dé. Ó máa ń jẹ́ ká jẹ ẹni tó ń dáni lára yá. Ó máa ń jẹ́ kí a jẹ́ ẹni tó ṣe wípé kì í bínú. Ó dẹ̀ máa ń jẹ́ ká jẹ ẹni tó ṣe wípé ó ní ìfaradà. Ní àkọsẹ̀jayé àwa tí wọ́n bí ní oṣù kìíní, a máa ń rí àánú gbà lọ́pọ̀ ìgbà. A kìí dédé bínú. A dẹ̀ máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Àwa tí wón bí ní oṣù kìíní, a jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn tí ó wà ní agbègbè wa. Àwa tí wón bí ní oṣù kìíní, a jẹ́ olóríire. A jẹ́ ẹni tí ń tayọ. A jẹ́ ẹni tí ń l'álùbáríkà. Oṣù kìíní, oṣù tó dára ni. Èmi tiẹ̀ máa ń sọ ọ́ wípé "áà, tí mo bá bẹ̀rẹ̀ sí ní bímọ, inú mi á dùn. Tí mo bá lè bí ọmọ náà sí oṣù kìíní, kí èmi àti irú ọmọ náà ká jọjọ máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí wa papọ̀". Oṣù kìíní jẹ́ oṣù tó dára. Ayẹyẹ ọjọ́ ìbí mi, oṣù kìíní ni mo máa ń ṣeé nítorí pé oṣù kìíní nínú ọdún òun ni wọ́n bí mi.

Ìbéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń ṣe ìdáàbòbò tàbí báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? À, èmi ń sọ ọ̀rọ̀ ayé mi ní orí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ayé ti lù jára ju kí ènìyàn máa sọ ọ̀rọ̀ ayé rẹ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tó ṣe wípé àti ọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin ni ó ní ààyè láti wò ìdáàbòbò ayé wa, ikoko Ayé ìkọ̀kọ̀ wa dà ṣe pàtàkì, ó ṣe kókó. Nítorí wípé ohun tí a bá ti fi sílẹ̀, òun ni ẹnu ewúrẹ́ tó. Ó ṣe pàtàkì ó dẹ̀ ṣe àǹfààní wípé kí a má ṣe àṣìrí ayé wa, ká má tu àṣìrí ayé ìkọ̀kọ̀ wa fún Íńtánẹ́ẹ̀tì. Nítorí pé Íńtánẹ́ẹ̀tì olófòfò ayé òun ọ̀run ni. Gbogbo ibi tí a ò sọ dé gan-an, a bá wa sọ ju bẹ̀ lọ. Èmi i gbé, bí mo ṣe wà yii o Èmi ò kí ń má gbé fọ́tò ọmọ mi sí Íńtánẹ́ẹ̀tì. Èmi ò kí ń gbé fọ́tò ọkọ̀ mi sí Íńtánẹ́ẹ̀tì. Ayé ìkọ̀kọ̀ tí mò ń gbé ó rọ̀ mí lọ́rùn nítorí wípé tí o bá gbé fọ́tò tó dára sí orí Íńtánẹ́ẹ̀tì, ara ayé á bu ọ. Bí o bá gbé èyí tí ò da sórí Íńtánẹ́ẹ̀tì, àwọn ènìyàn á sọ̀rọ̀. Ní ìdí èyí, ó kúkú ṣe mí ní àǹfààní láti ẹ ti má ti ẹ ṣe ìkankan nínú méjèèjì bóyá fọ́tò mi dá o. Èyí tó ń pè ní àwòrán. Bóyá ó dára àbí kò dára. Bóyá ti fọ́tò ọmọ mi tàbí àwòrán ọmọ mi kankan bóyá ó dára tàbí kò dára, èmi ò tiẹ̀ ń ṣe òpó láti gbé ohunkóhun sí orí afẹ́fẹ́. Nítorí wípé ọ̀pọ̀ aláǹgbà ló dakùn délẹ̀. A mọ èyí t'ińu n ro nínú wọn. Fún ìdí èyí, ayé ìkọ̀kọ̀ mi ó ṣe kókó fún mi, ó ṣe pàtàkì fún mi. Èmi ò dẹ̀ le dúró kí wọ́n bẹ̀rẹ̀ sí ń ba orúkọ mi jẹ́ níbi tí mi ò bá ti ẹ̀, tí mi ò tiẹ̀ ti lérò tàbí níbi tí mi ò bá ti ẹ̀ rìn de rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ni wọ́n máa ń ní orí fífọ́ nítorí wípé wọ́n gbé àwòrán wọn sí orí Íńtánẹ́ẹ̀tì tàbí wọ́n gbé ayé ìkọ̀kọ̀ wọn sí orí Íńtánẹ́ẹ̀tì. Nítorí wípé ohun tí àwọn ènìyàn fi ń dahun ní abẹ́ fọ́tò tí wọ́n gbé sí kò kí máa ń tẹ ènìyàn lọ́rùn. So ní ìdí èyí, ó ṣe pàtàkì láti má fi ohun ayé ìkọ̀kọ̀ wa sí orí Íńtánẹ́ẹ̀tì.

Ìbéèrè sọ wípé ṣe o máa ń ka àwọn àdéhùn dáadáa. Bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Nítorí wípé àyí ká àdéhùn dáradára, a máa rán ni ní ẹ̀wọ̀n àìròtẹ́lẹ̀. Mo ní ọ̀rẹ́ kan tó ṣe wípé ó fẹ́ yá owó lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀. Ó wá sọ fún un wípé ọ̀rẹ́ òun á fi ọwọ́ síwé. Nítorí wípé ènì yen nílò owó yìí ní yàjóyàjó. Ó sọ wípé wò ó ọ̀rẹ́, mú ìwé tó fẹ́ kí n ti ọwọ́ bọ̀ kó mú wá. Ko jẹ́ n ti ọwọ́ bọ̀. Tí mo bá ti ti ọwọ́ bọ̀ ṣèbí kò ti fún mi ní owó ni. Èló náà lówó tó fẹ́ yá. Ó fẹ́ yá ẹgbẹ̀rún mẹ́sàn-án lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀. Láìmọ̀ wípé ọ̀rẹ́ rẹ̀ ti kọ sí inú ìwé wípé ó kọ gbogbo ọ̀rọ̀ yẹn sí inú ìwé wípé tí ọ̀rẹ́ òun bá ti yá owó wípé ìlọ́po mẹ́ta ni ọ̀rẹ́ òun á fi san. Pé láì fi san ní ìlọ́po mẹ́ta, owó tí ó gbà ní ọwọ́ òun wípé ilé ẹjọ́ á bá wọn dá sí. Ṣùgbọ́n torí pé ọ̀rẹ́ mi ò ka àdéhùn dáadáa, ó kàn bu ọwọ́ lu ìwé. Ó gba ẹgbẹ̀rún mẹ́sàn-án tó nílò. Ìkàn tó dẹṣẹlẹ̀ tó fẹ́ fi owó náà ṣe ni wípé ó fẹ́ fi parí owó ilé ìwé rẹ̀ kó lè ṣe ìdánwò. Nígbà tí ó tó àkókò fún ọ̀rẹ́ mi láti dá owó padà. Orí ènìyàn ya ni, orí ènìyàn fún ní owó. Ẹni yen bùn ní owó. Ẹ̀gbọ́n rẹ̀ tó wà ní ìlú Ìbàdàn, ènì yen fi owó ránṣẹ́ sí i. Ó fi ẹgbẹ̀rún mẹ́wàá ránṣẹ́ sí i. Nínú ẹ̀, ó yọ ẹgbẹ̀rún mẹ́sàn-án. Ni èrò ń gba ti rẹ̀ wípé kó un dá ẹgbẹ̀rún mẹ́sàn-án tó ń gbà lọ́wọ́ ọ̀rẹ́ òun padà kí òun tún máa bá ìgbé ayé tó uń lọ. Ọ̀rẹ́ rẹ̀ wá sọ fún wípé àá rárá o, ṣe o ò ka àdéhùn tí mo kọ tí o bu ọwọ́ lù ni? Ó wá ní òun ò ka pé òun kàn fi bu ọwọ́ lu ìwé ni. Ó wá ní kó lọ ká dáadáa pé ṣèbí ẹ̀dà ti ẹ̀ náà wà lọ́wọ́ ẹ̀. Ìgbà tí ọ̀rẹ́ mi délé tó gbé ìwé àdéhùn tí ọ̀rẹ́ rẹ̀ tó fún, la wá ṣẹ̀ṣẹ̀ rí ní ojú ewé kẹ́rin wípé ọ̀rẹ́ wá ó máa san ìlọ́po mẹ́ta owó tí ó yá lọ́wọ́ òun. Ọ̀rẹ́ mi bá fárígá. Ò lóhun ò lè san. Ọ̀rẹ́ tó ya lówó náà sọ wípé rárá o, ó ti fọwọ́ síwé wípé ìlọ́po mẹ́ta ni òun máa gbà. Kí n má fa ọ̀rọ̀ gùn. Ọ̀rọ̀ yẹn dé ilé ẹjọ́ ó. Tó ṣe wípé ó ye gan an tó yẹ kó san. Jẹ́jẹ́jẹ́ ní ìlọ́po mẹ́ta. Ó wá faragbá ju bẹ́ẹ̀ náà lọ. Gbogbo ẹbí àti ará ló bá wọn dá sí. Torí wípé òun ṣe agídí pé òun ò lè san ìlọ́po mẹ́ta. Ẹni tó dẹ̀ ti fún un ní ìwé àdéhùn, ó sọ fún un wípé ó ti fọwọ́ sí ìwé pé ìlọ́po mẹ́ta lòun á gba. Ọ̀rẹ́ mi yìí ìbá padà lọ sí ẹ̀wọ̀n tí ó bá kí n ṣe àbojútó àwọn ènìyàn tó mọ̀ dáradára. Èmi ò lè má ka àdéhùn o nítorí pé èmi ò fẹ́ lọ ṣẹ́wọ̀n. Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́

Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máà ń ṣe irun rẹ̀? Oríṣiríṣi ara ni mo máa ń fi irun mi dá. Ọ̀pọ̀ ìgbà ni mo fẹ́ràn kí ń máa di àdìmọ́lẹ̀. Àdìmọ́lẹ̀ máa ń-- mo fẹ́ràn àdìmọ́lẹ̀ ní dídi nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣe gbogbo àwọn iṣẹ́ mi láìsí ohun tí yóò máa dà mí láàmú bóyá mo fọwọ́ kọ irun sẹ́yìn tàbí mo fọwọ́ gbá irun sẹ́gbẹ̀ẹ́. Àdìmọ́lẹ̀ lọ́pọ̀ ìgbà tí mo bá ti lè dì, mo lè dì í fún odidi bí ọ̀sẹ̀ méjì kí n tó tu. Tí mo bá dẹ̀ tí tú tu, màá tún fọ irun mi, màá tún di òmíràn bóyá kí n tún di kọjúsọ́kọ. Èmi fẹ́ràn àdìmọ́lẹ̀ nítorí wípé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń da irun òmíràn bó. Irun èyí tí àwọn olóyè táwọn òyìnbó ń ṣe tí màá tún yà tí a tún jẹ́ kí ojú mi kó ṣe rekete. Ìgbà mìíràn mo máa ń ṣe irun dídi èyí tó ń pè ní kọjúsọ́kọ. Èyí náà ó tún máa ń jẹ́ kí ojú mi ó yá sí. A jẹ́ kí n dàbí ọmọge padà. Ọ̀pọ̀ ìgbà náà ni mo tún máa ń fi ọṣẹ sí irun. Tí mo bá ti fi ọṣẹ sí irun, onídìrí mi á bá mi fi ṣe oríṣiríṣi ara tó bá tú wù mí. Tí mo bá ti fọṣẹ sí irun nígbà mí ní oṣù yìí, ó sì lè tú tó oṣù òbí mẹ́rin kí n tó tún fi ọṣẹ mi sí i. Ọṣẹ fífi sí irun yìí lọ́pọ̀ ìgbà ó máa ń jẹ́ kí irun túbọ̀ dán tí wọ́n bá dì. Ní pẹ̀lúpẹ̀lú ní bóyá wọ́n fẹ́ dì í ní ìdí tí àwọn ẹ ìlú Ghana. Tí wọ́n bá dì bẹ́yẹn pẹ̀lú tí wọ́n bá fi ọṣẹ sí i, ó máa jẹ́ kí ó dán mọ́ranmọ́ran. Onídìrí mi náà mọ irú àwọn irun tó, tó bá mi lára mu tí ó máa jẹ́ kí ojú mi kó gúnrégé. Kòsí àrà tí mi ò lè fi irun mi dá. Kò sí ọ̀nà tí mi ò fi lè ṣe irun mi. Mo lè di pàkọ́ ẹlẹ́dẹ̀, mo lè di ṣadé adú, mo lè di kọjúsọ́kọ, mo lè di. Kalaba. Oríṣiríṣi ara ni mo máa ń fi irun mi dá. Ọ̀pọ̀ ìgbà náà tí mo bá rí wípé orú pọ̀ jù, tí mo bá rí pé orú pọ̀ jù, màá ma fi irun mi sílẹ̀. Màá tiẹ̀ máa yá lásán kí atẹ́gùn kó lè fẹ́ sí orí mi.

Ìbéèrè sọ wípé ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Èmi ò kí ń máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀ o. Pàtàkì tó bá ṣe wípé èmi ni mò ń wa ọkọ̀ náà. Èmi kò kí máa ń bínú o torí tí ènìyàn bá ń bínú nínú ọkọ̀, ọkọ̀ lè dànù. Níbi tí ènìyàn bá ti ń bínú nínú ọkọ̀ bóyá ó ń sọ̀rọ̀ sí awakọ̀ tí awakọ̀ bínú, ó lè ṣínú bí kó lọ kọjú sí igbó. Ọ̀pọ̀ ìgbà ni tí ènìyàn bá ń bínú tó ń wa ọkọ̀, ó máa ń fa ìrunú sódìí táa jẹ́ kí ẹlòmíràn kó lọ da ọkọ̀ nù. Èmi ò kí máa ń fẹ́, èmi ò fi ṣe àṣà láti máa bínú tí mo bá wà nínú ọkọ̀. Pàápàá jùlọ tí mo bá ń wa ọkọ̀ fún rara mi. Kò dára láti máa bínú nítorí bí Bíbélì gan fìdí rẹ̀ múlẹ̀. Ó ní ká bínú, ká má ṣe ṣẹ̀, ká má ṣe jẹ́ èsè jẹ́-- ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú wa. Ìbínú ò dára. Níbi kíbi táa bá wà kò yẹ ká máa bínú. Bó ti è ṣe nílé gan, bó ṣe ní òde, bó ṣe níbi iṣẹ́, bó ṣe nílé ìjọsìn. Lódodo ni ènìyàn má mú ni, má mú wa bínú. Ṣùgbọ́n a gbọdọ̀ fi ìwà ọmọlúàbí si. Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́.

Ìbéèrè sọ wípé báwo ni ó ṣe máa ń gbúrò àwọn oníbàárà. Àwọn oníbàárà wa jẹ́ àwọn tó ṣe wípé wón máa ń wá sí ibi ilé ìtajà wa láti wá bá wa ra nǹkan. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé a kì í mọ ilé tí wón ń gbé tàbí agbègbè ibi tí wón ti wá. Ọlọ́run ló ń darí oníbàárà sí oníbàárà sí gbogbo wa. Ṣùgbọ́n àwọn àkókò mìíràn wà tó ṣe wípé àwọn oníbàárà wa ti wá di, eh, bárákú mọ́ wa tó ṣe wípé wón ò lè má-- wón ò lè yà síbò mí láti ra nǹkan. Àyàfi tí wón bá wá sí ilé ìtajà wa. Ọ̀nà tí a fi máa ń gbúrò àwọn tó ṣe wípé wón ti wá jẹ́ márùn-ún mẹ́fà wa ní ibi ìtajà wa ni wípé ká gba phone number wọn. Ìgbà mìíràn tá bá gba phone number wọn tàbí ní ibi tí wón ti ń kọ́ ẹ̀rí wípé wón ra ọjà. Tá bá ti rí phone number wọn náà lórí ẹ̀, la máa fi ń gbúrò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí a bá béèrè wọn bóyá ní ori fóònù tàbí ní ori address, èyí tí wón ń pè ní àdírẹ́sì ní èdè wa, níbi tí wón ń gbé. Tá bá rí àdírẹ́sì wọn, àwa náà á tún wá, á wá wọn lọ ká béèrè wọn. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé wón ń ṣe ìlà kọjá oríṣìíríṣìí tó ṣe wípé àwa náà ó mo sí. Ọ̀pọ̀ ìgbà la wa máa ń rò wípé bóyá ṣe lati ṣẹ̀ wón tí wón ṣe yà sí ilé ìtajà wa. Ṣùgbọ́n tá bá béèrè wọn bóyá ní ori fóònù tàbí ta wá wọn lọ sí àdírẹ́sì tó mú sílẹ̀ ní ilé ìtajà wa, a jẹ́ ká lè mọ̀ bóyá àlàáfíà ni wọ́n wà. Èyí ta bá rí wípé àlàáfíà ló wà, bóyá ní ori fóònù ni tàbí ní àdírẹ́sì wọn tá wá wọn lọ. Tí àlàáfíà náà, tó bá ṣe wípé àlàáfíà náà ṣe, à wa béèrè wípé kílódé tí a ò rí wọn ní ilé ìtajà wa ní ẹnu ọjọ́ mẹ́ta. Ọ̀pọ̀ ìgbà ni òmíràn sọ wípé à, ọjà wa ló wọ́n sí, bóyá ọjà wa ló gbé pẹ́lí sí, tó ń dẹ́ri ibi tó ń ti ń ra ní olówó kékeré. Ọ̀pọ̀ ìgbà lẹ́lòmíì máa sọ wípé à, òun, owó tó ń fi ń tajà àbí owó tó yẹ kó ń fi ra nǹkan òun ò ní èyí tó tó mọ́. Ọ̀pọ̀ ìgbà lẹ́lòmíì a sọ wípé à, òun ti kó kúrò ní àdúgbò ibi tí a ti ń tajà. Wípé ibi táwà ti jìnnà jù fún òun láti wá ra ọjà. Oríṣìíríṣìí ọ̀nà la lè gbà láti bèèrè àwọn oníbàárà wa. Ọ̀pọ̀ ní ọ̀-- ọ̀nà mìíràn tún ni wípé ká béèrè wọn lọ́wọ́ àwọn tó mọ̀ wón tàbí lọ́wọ́ àwọn tó, tó darí wọn sí wa tàbí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn.

Ìbéèrè sọ wípé, kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àkọ́kọ́ ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi ni, ehm, ẹ̀rọ èyí tí wọ́n fi ń ṣe bí ara ènìyàn ṣe gbóná sí. Ẹ̀rọ yìí, òhun ló máa ń jẹ́ ká mọ bí àìsàn ṣe pọ̀ tó lára aláìsàn tó wá bá wa ní ibi iṣẹ́ wa. Èyí ni a máa ń fi mọ bá ṣe máa tètè dá irú ẹni bẹ́ẹ̀ lóhùn tó bá kọ́kọ́ dé. Èlò mìí tí a tún ní ní ibi iṣẹ́ mi, òun ni ẹ̀rọ èyí tí a fi ń mọ òye ìfúnpá tí àwọn tí ẹni tí ó wá, aláìsàn tó wá, tí a fi ń mọ bí ìfúnpá ẹni náà ṣe ga tó tàbí bí ó ṣe kúrú tó. Èyí máa ń tètè ràn wá lọ́wọ́ láti mọ bí a ṣe fẹ́ tètè dá irú ẹni náà lóhùn sí. Ọ̀pọ̀ ìgbà nii a máa rí ẹlòmíràn táa fi ẹsẹ̀ ara rẹ̀ rìn wá sí ibi iṣẹ́ wa, tóò ṣe wípé ìfúnpá rẹ̀ ti lọ sókè tí òhun fúnra rẹ̀ gan kò mọ̀ nítorí ìfúnpá gíga ta ń sọ yìí, ọ̀pọ̀ ìgbà ni kì í fún ẹnikẹ́ni lára. Ẹni tó bá ríi wípé orí ń fọ́ òun, kó tètè ṣe àyẹ̀wò ìfúnpá ẹ̀. A dẹ̀ tún rí ẹlòmíràn ẹ̀wẹ̀ tó ṣe wípé aa wá, tó ṣe wípé ìfúnpá ẹ̀ á lọ sókè àbí kó, tò máa lọ sókè tàbí kó lọ ilẹ̀ ju. Èyí náà máa ń tún ràn wá lọ́wọ́ láti lè tètè mọ ohun tàbí òògùn tàbí irú omi èyí ta máa gbé sókè fún irú ẹni bẹ́ẹ̀. Èyí tó tún jẹ́bi rẹ̀ ni, ní ara èlò tó ṣe pàtàkì, pàtàkì jù ní ibi iṣẹ́ wa, òun ni àwọn òògùn oríṣiríṣi èyí táa ń lò láti tọ́jú aláìsàn kó lè yè mí kíákíá. Nínú rẹ̀ la ti rí òògùn orí fífọ́, òògùn ara ríro, òògùn inú rírun, òògùn ẹ̀yìn dídùn, òògùn ìtọ̀ ọ ṣúgà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Lára àwọn ohun tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi, òun ni mo kà sílẹ̀ wọ̀nyí. A tún rí èyí tà ń pè ní ìbọ̀wọ́. Ìbọ̀wọ́ yìí ló máa ń rànwálọ́wọ́ láti lè dènà àìsàn sí ẹlòmíràn láti ẹnìkínní sí ẹnìkejì. Táa bá ti lo ìbọ̀wọ́ yìí, èyí náà á, èyí náà á dàbòbò wá láti pẹ́ ká má rí àìsàn tí aláìsàn gbé wá láti pẹ́ ká wa náà má bàá rí ní àgọ́ ara ti àwa náà.